Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, ṣe o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni o, mo ní ọkọ̀. Mo ní ọkọ̀ nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run. Ọdún tó kọjá ni mo bẹ̀ ní, ó di pé mo ní ọkọ̀. Ọkọ̀ tí mò ń wà, ọkọ mi ló ra fún mi, ọkọ mi ló ní tẹ́lẹ̀. Ìgbà tí ọkọ mi wá ra ọkọ̀ mi, lọkọ mi wá ní kí n wá máa wa ọkọ̀ ti tẹ́lẹ̀, ló fi di pé mo ní ọkọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń rò wípé, àí, tí bá ti è má bẹ̀rẹ̀ sí ń wá ọkọ̀, pé ọkọ̀ kékeré ni màá fi kọ́ ọkọ̀ wíwà, ṣùgbọ́n ọkọ̀ ńlá ni ọkọ̀ mi gbé fún mi o. Àá, ọjọ́ ìgbà tí mo kuku bẹ̀rẹ̀ sí ń wà ó ká mi láyà. Ìgbà yẹ́n mo ń kọ́ bí wọ́n ṣe ń wa irú ọkọ̀ yẹn, ó kọ́kọ́ ká mi láyà. Torí ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń kọ́ ọkọ̀ ní bí ọdún méjì sẹ́yìn, eh, ọkọ̀ kékeré, àwọn ọkọ̀ tí ó ga ń lẹ̀ tó ń pè ní, eh, mo fẹ́, mi ò rántí orúkọ ọkọ̀ yẹn. Mo mọ̀ bóyá Honda ni. Rárá, mi ò ti rántí, ọkọ̀ kékeré lọkọ̀ yẹn, òun ni mo fi kọ́ ọkọ̀ wíwà ní ilé ẹ̀kọ́ ibi tí wọ́n ti ń kọ̀ mí ní bí a ti ń wa ọkọ̀. Ṣùgbọ́n ìgbà tí ọkọ̀ mi lọ ra ẹ ọkọ̀ mii, tó, ọkọ̀ mi wá ní kí n máa wa ọkọ̀ tóùn wà tẹ́lẹ̀. Àá, ó ká mi láyà. Mo ní, à, ọkọ̀ yìí tóbi jù, báwo ni màá ṣe wàá? Ṣùgbọ́n nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, mo ti ń, mo ti ń wa ọkọ̀ yẹn dáadáa. Mo ti ń wà á dáadáa. Mo rantí, nítorí bí ọkọ̀ yẹn wípé ọkọ̀ yẹn tóbi, ẹ̀rù máa ń bà mí láti wà á. Tí ó bá ti sẹ́yàn lẹ́gbẹ́ mi, mí òní fẹ́ wa ọkọ̀ yẹn. Ṣùgbọ́n olùkọ́ mi ní kí n gbé, kí n má gbé e jáde. Àá, ẹrú bà mí kí n má lọ bá ọkọ̀ yẹn jẹ́ tàbí kí n má lọ pa ènìyàn lára lọ́nà. Ṣùgbọ́n ọjọ́ kan, àbúrò mi kan wá kí mi, ó wá lo, ó wá lo ọjọ́ meló kan lọ́dọ̀ mi. Mo wá sọ fún pé kó jẹ́ ká jọ gbé ọkọ̀ yẹn jáde. Bá ṣe jọ gbé e jáde, òun ló wá ń tọ́ mi sọ́nà. Torí àyà mi ń já, torí mi ò, mi ò wọ ọkọ̀ yẹn rí láìsí olùkọ́ mi lẹ́gbẹ́ mi. Ọkọ̀ mi wá ń já, eh, àyà mi wá ń já ọkọ̀, àbúrò mi ló wá ń kí mi láyà pé à kí n má bẹ̀rù, kí n má bẹ̀rù. Ó wá di ọjọ́ kan, mo ní láti lọ síbí kan ládùúgbò mi. Mo ní láti lọ ṣiṣẹ́ kékeré kan bẹ́ẹ̀. Mo dẹ̀ ní láti kó ẹrù lọ síbẹ̀. Àbúrò mi kò sí lọ́dọ̀ mi, èmi nìkan ni mo wà nílé. Àá, ọkọ̀ mi náà ò sí nílé. Mo wá rò pé mo dẹ̀ máa dá nikan gbé ọkọ̀ yi léni, màá gbé e jáde. Bí mo ṣe gbé ọkọ̀ yẹn jáde lọ́jọ́ yẹn nìyẹn. Àá, ìgbà tí mo gbé e jáde mo tún ṣìná. Mo tún ṣìná, mo tún lọ kọjá ibi tí mò ń lọ. Ṣùgbọ́n mo sáà rí bí mo ṣe ń lọ pé, à, ọ̀nà yìí ò jọ ọ̀nà ibi tí mo mọ̀ tẹ́lẹ̀. Ǹkan tó jẹ ki ń ṣìná ni pé ọkọ̀ mi, ọkọ̀ mi gbé sókè bí mo ṣe ń wa ọkọ̀ yẹn. Mo sá wà á, mo sá wà á yí, mo yípo, mo padà sí ibi tí mo ti ń bọ̀. Kí n má parọ́, mi ò dá ni kan yìí mọ́tò mi porí. Mi ò dá ni kan yìí porí. Olùkọ́ mi máa wà ń bẹ̀e, ṣùgbọ́n ọjọ́ yẹn tó kú èmi nìkan sínú ọkọ̀, mo máa yípo fún rara mi. À, inú mi dùn, inú mi dùn lọ́jọ́ yẹn. Mo ṣàgbé ọkọ̀ yẹn mọ́ lọ ṣe gbogbo nkan tí mo fẹ́ ṣe. Mo wá ní kí n padà sílé o. Bí mo ṣe ń lọ o, mo kúkú lọ lálàáfíà. Àfi ìgbà tí mo, tí mo gbo ariwo, àṣẹ táyà mi ló fọ́. Táyà mi ló fọ́. Èeyàn kan ló ń gbé, ó ń gbé irin kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́tò mi ṣùgbọ́n mi ò rí. Mi ò rí irin yẹn bí, bí irin yẹn ṣe ya táyà mi nìyẹn. Nígbà tí mo ti ẹ̀ gbo ariwo ẹrú ti bà mí pé à ìwọ̀ olọ́run, ṣé ì ṣe pé mo ti kan ìyàn lẹ́sẹ̀? Ẹ̀rù bà mí lọ́jọ́ yẹn gan. Ẹ̀rù bà mí pé àṣẹ́ kì í ṣe pé mo ti kan yàn lẹ́sẹ̀. Kíákíá mo ti pe ọkọ̀ mi. Ọkọ̀ mi ò dé sí ní orílẹ̀ èdè Nàìjíríà, ọkọ̀ mi lọ sí rín àjò. Mo ti pe ọkọ̀ mi, ọkọ̀ mi wá bá mi pé ẹni tó wá bá mi gbé ọkọ̀ yẹn kúrò ńbẹ̀ lọ́jọ́ yẹn tó bá mi tún táyà ọkọ̀ yẹn ṣe. Àá, ẹ̀rù wá bà mí fún bí ọjọ́ méjì mẹ́ta mi ò lè gbé ọkọ̀ yẹn. Ọkọ̀ mi ní kí n gbé, kí n gbé e jáde. Bí mo ṣe wá ṣọkọ, bi mó ṣe pa ọkan mi pọ̀ ní. Lẹ́yìn ìgbà yẹn, bí mo ṣe bẹ̀rẹ̀ sí gbé ọkọ̀ yẹn jáde ni, mo lè sọ pé ǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn, òun ló kí mi láyà láti lè dá ni kan máa gbé ọkọ̀ yẹn jáde. Mo dẹ̀ dù pẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo ti ń gbé ọkọ̀ yẹn jáde fún ara mi, Ọlọ́run dẹ̀ ń wà pẹ̀lú mi. Mo lérò pé mó dáhùn ìbéèrè dáadáa. Ìbéèrè ori fónrán yìí ni, ṣe o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀. Mo lérò pé mó dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣeun lọ́pọ̀lọ́pọ̀.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

Ìbéèrè, ìbéèrè tó wà lórí fóran yìí ni: Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Hmm. Àkàrà fún ara rẹ̀. Mo fẹ́ràn rẹ̀. Mo lè jẹ àkàrà láì fi nǹkan jẹ, láì sọ di pé bí a mọ jẹ pẹ̀lú oúnjẹ kankan. À-àkàrà jẹ́ oúnjẹ tí, oúnjẹ ẹwà tí mo fẹ́ràn. Nínú gbogbo oúnjẹ tó máa ń fi ẹ̀wà ṣe, àkàrà jẹ́ èké ni. Mi ò fi tara tara fẹ́ràn mọ́ímọ́í ṣùgbọ́n mo fẹ́ràn àkàrà. Mo fẹ́ràn àkàrà. Mo fẹ́ràn àkàrà gidi gan ni. A À, ó dùn. Mo rántí ìgbà tí mo wà ní ilé, ilé ẹ̀kọ́ yunifásítì. Ó ní arábìnrin kan. Àh! Arábìnrin yẹn mọ àkàrà ń ṣe. Mi rò pé mo ti rí ẹni tó mọ àkàrà ń ṣe tó arábìnrin. Èrò máa tó ni. Ìlà yẹn máa dùn torí pé pé àwọn èèyàn fẹ́ jẹ àkàrà ní ọdún yẹn. Ṣùgbọ́n bí mo ṣe bá fẹ́ràn àkàrà obìnrin yẹn tó, mi ò lọ bẹ̀ ẹ́ gbogbo ìgbà o torí mi ò fẹ́ràn kí ń má, kí ń máa tó torí pé mo fẹ́ jẹun. Oúnjẹ àkàrà tí mo wá fẹ́ràn, mo fẹ́ràn àkàrà àti búrẹ́dì. Ọ́! Tàbí àkàrà àti gàrí. Ó dàbí pé àkàrà àti búrẹ́dì mo fẹ́ràn jù. Ní oúnjẹ àkàrà o. Mo fẹ́ràn kí n jẹ́ pẹ̀lú búrẹ́dì, mo fè jẹ́ pẹ̀lú àkàrà, ẹ, pẹ̀lú gàrí. Mo lè jẹ àkàrà pẹ̀lú gàrí ṣùgbọ́n mi ò fẹ́ràn kí n jẹ àkàrà pẹ̀lú ogi. Kì í ṣe pé mi ò lè jẹ ẹ́ o ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí mo lè jẹ, mo lè ṣe fún ara mi tí màá ní a ǹkan tó wù mí jẹ láàárọ̀ àkàrà àti ògì ni, irọ́ o. Ṣùgbọ́n tó bá jẹ́ àkàrà àti búrẹ́dì àá, tàbí àkàrà àti gàrí, máa jẹ́ dáadáa. Àwọn méjì yẹn ló ń jẹ àkàrà tí, tí mo fẹ́ràn ṣùgbọ́n àkàrà àti búrẹ́dì ni mo fẹ́ràn jù. Tó bá yẹ pé ọ̀sán ni, kó jẹ́ bí ọ̀sán. Ọ̀sán mi kí, kí òórùn mú. Mo lè, mo fẹ́ràn àkàrà àti gàrí ní àsìkò yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ irú àárọ̀, màá, ó máa wù mí kí n jẹ àkàrà àti búrẹ́dì. Àga tó bá ṣẹlẹ̀ pé búrẹ́dì yẹn gbóná, àh! Inú mi á dùn láti jẹ kììdìkììdì gan. Ìgbà tí mo ti wà ní yunifásítì, ó ní ibi kan náà nínú ọgbà ilé ìwé tí mo wà. Àwọn ẹni náà máa ń ta àkàrà àti búrẹ́dì ṣùgbọ́n mi ò jẹ àkàrà àti búrẹ́dì wọn rí. Àwọn ẹni máa ń sọ pé, "à, ó dára, ó dára, ó dùn" ṣùgbọ́n mi ò jẹ ẹ́ rí. Ní ilé ìtajà tó wà ládùúgbò mi, wọ́n máa ń ta àkàrà náà níbẹ̀. Àkàrà wọn náà dùn, ó dùn. Ọkọ̀ mi ló fẹ́ràn ẹ̀ jù. Ìgbà mìíràn tí ń bá rí tí wọ́n bá ń ta àkàrà n bẹ́ẹ̀, tọkọ mi dé wá lé, mo máa ra àkàrà bẹ́ẹ̀ wá fún ọkọ mi. Ìyá mi mọ àkàrà ń ṣe. Àh! Ìyá mi kíákíá bá i, ìyá mi ti bú ẹ̀ wà, wọ́n ti gbé àkàrà kaná, wọ́n ti dín, ó dẹ̀ máa dùn gan. Mo rántí àkàrà tí, ó dà pé àkàrà tí mo ṣe gbẹ̀yìn kò dára. Mi ò ṣe dáadáa. Màá tún gbìyànjú bí a máa lọ sí orí YouTube, màá lọ wo bí wọ́n ṣe ń ṣe àkàrà. Ṣùgbọ́n mo mọ̀ pé tí wọ́n bá fẹ́ sèé, wọ́n máa bú ẹ̀ wà, wọ́n á ṣàn án mu dáadáa, wọ́n á wá lo ẹ̀wà yẹn pẹ̀lú ata àti edé. A wá dín. Màá wo bí wọ́n ṣe ń dín àkàrà lọ́jọ́ kan. Màá gbìyànjú ẹ wò torí mo mọ̀ pé ọkọ mi nífẹ̀ẹ́ àkàrà. Màá dín, màá ṣe àkàrà fún ọkọ mi lọ́jọ́ kan. Mọ́ímọ́í ni mo máa ń sábà ṣe fún ọkọ mi pẹ̀lú pé mi ò fi tara tara, mi ò fi tara tara jẹ mọ́ímọ́í. Mo mọ̀ pé ọkọ mi nífẹ̀ẹ́ síi, mo máa ń ṣe dáadáa. Mo máa ń ṣe dáadáa. Gẹ́gẹ́ bí ìbéèrè orí fónu yìí ti lọ, kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Ìdáhùn mi ni pé oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà àti búrẹ́dì, búrẹ́dì tó, tó fresh, tó gbóná, tó dẹ̀ dùn dáadáa. Mo ní ìrówú pé mo dáhùn ìbéèrè dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni: ṣe o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ ni o, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ọjà ààbò yìí ni àwọn elédè gẹ̀ẹ́sì mọ̀ sí, eh, seat belt. Mo rántí pé ìgbà tí mo wà lọ́mọdé, ọjà ààbò, dídi ọjà ààbò, àwọn èèyàn ò kà kún pẹ́, wọ́n ò kà kún nǹkan tó pọn dandan ní orílẹ̀ èdè Nàìjíríà. Àfi ẹni tó bá jẹ́ pé ó fẹ́, ó fẹ́ wọ̀ fún ara rẹ̀ nìkan ni tó kọ̀wú láti wọ̀, láti di ọjà ààbò yẹn mọ́ra. Ṣùgbọ́n ìgbà tí ó wá di pé mo wà ní ilé ìwé gíga, ìgbà yẹn ló wá di pé, eh, ìjọba wọ́n wá kàn nípa, wọ́n ṣe òfin wípé ẹni tó bá ń wakọ̀ gbúdọ̀ di, gbúdọ̀ di ọjà ààbò. Ẹni tó bá dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́, tó jókòó sẹ́gbẹ̀ẹ́ awakọ̀ náà, ó gbúdọ̀ di ọjà ààbò. Ìgbàyẹn náà sọ di òfin. Ní ìgbà yẹn, ó wá di wípé tí èèyàn bá ń wà lójú títì, tí ọkọ̀ bá ń lọ lójú títì, àwọn agbófinró máa dá ọkọ̀ yẹn dúró. Wọn máa yẹ́, tí wọ́n bá fi ìrí pé awakọ̀ tàbí ẹni tí awakọ̀ náà gbé sẹ́gbẹ̀ẹ́ ò di ọjà ààbò, ó máa di wàhálà. Wọ́n lè ní k'wọ́n san iye owó kan, wọ́n máa, wọ́n máa ní k'wọ́n san owó. Ìyẹn ló máa jẹ́ ìjìyà fún pé wọn ò lo, wọn ò di ọjà ààbò yẹn mọ́ra. Yàtọ̀ sí pé fún ìjìyà yìí, mo rí i wípé, eh, ìjọba gbìyànjú láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé dídi ọjà ààbò mọ́ra tí wọ́n bá wà nínú ọkọ̀ ló ṣe pàtàkì nítorí wípé ó máa ń-- tó bá ṣẹlẹ̀ pé jàmbá ọkọ̀ ṣẹlẹ̀, ọjà ààbò yìí kò ní jẹ́ kí, eh, kí jàmbá ṣẹlẹ̀ ju bó ṣe yẹ sí awakọ̀ tàbí àwọn tó bá wà nínú ọkọ̀ ní ìgbà náà. Mo rántí ìgbà tí mo ṣẹ̀ ń kọ́ bí wọ́n ṣe ń wakọ̀. Olùkọ́ tó ń kọ́ mi bí mo ṣe ń wa ọkọ̀, ǹkan kejì, ǹkan kìn-ínní tó kọ́ mi ni pé mo gbúdọ̀ ṣe, mo gbúdọ̀ jẹ́ kí ìjókòó mi gẹ́gẹ́ bí aw-bí awakọ̀ kó, kó wà ní ibi tí mo fẹ́, ibi tó máa ti rọ̀ mí lọ́rùn. Mo gbúdọ̀ sun síwájú tàbí sun sẹ́yìn láti jẹ́ kí n lè jókòó dáadáa, kó tẹ́ mi lọ́rùn, kó rọ̀ mí lọ́rùn. Ẹ̀kọ́ kejì tí, eh, olùkọ́ tó kọ́ mi bí a ṣe ń wakọ̀ kọ́ mi ni wípé mo gbúdọ̀ di ọjà ààbò. Ó ti wá mọ́ mi lára tí mo bá ti wọ inú ọkọ̀, ọjà ààbò ni mo gbúdọ̀ kọ́kọ́ dì mọ́ra kí n tó berẹ síí wa ọkọ̀ lọ ibi tí ma fẹ́ wà lọ. Oo, mo rí i pé ó ṣe pàtàkì gan. Ó ti ṣẹlẹ̀ rí pé mo ti wa ọkọ̀ bí ẹ̀ẹ̀kan, bí ẹ̀ẹ̀kan àbẹ́ẹ̀ méjì rí tí mo gbàgbé láti di ọjà ààbò. Àh, ara mi ò balẹ̀ torí ó ti mọ́ mi lára gan láti máa di ọjà ààbò mọ́ra tí màá wà nínú ọkọ̀, tí mbá wà nínú ọkọ̀. Ó ti mọ́ mi lára láti máa di mọ́ra ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo dẹ̀, èmi náà dẹ̀, mo dẹ̀ rí ìdí tí ìjọba tó fi ń sọ fún àwọn èèyàn pé wọ́n gbúdọ̀ máa di ọjà ààbò mọ́ra. Kì í ṣe fún àlàáfíà ìjọba, bí kò ṣe fún àlàáfíà wa gẹ́gẹ́ bí ènìyàn tó ń wa ọkọ̀ tàbí tó wà nínú ọkọ̀. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí ṣe jẹ́, ìbéèrè yìí sọ wípé ṣe mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀? Ìdáhùn mi sí ìbéèrè yìí ni: bẹ́ẹ̀ ni o, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ó pọn dandan fún mi o, mi ò lè ṣe kí n má di ọjà ààbò mọ́ra. Ó dẹ̀ jẹ́ máa ń jẹ́ kí wíwakọ̀ kó rọ̀ mí lọ́rùn. Tí mo bá dẹ̀ wọ ọkọ̀, tó bá yẹ pé ọkọ̀ ọlọ-ọkọ̀ ẹlòmíràn ni mo wọ̀ tí ò nṣe ọkọ̀ mi tí mo wọ̀, ọkọ̀ yẹn tí mi ò kí ń ṣe awakọ̀, mo máa ń di ọjà ààbò náà. Ǹkan tí ò kí ń fẹ́ kí n di ọjà ààbò nígbà kan ni wípé tí mo bá wọ aṣọ funfun, mo lè máa rò wípé ah, bóyá ẹni tó ni ọkọ̀ kò tọ́jú ọkọ̀ rẹ dáadáa, pé ọjà ààbò yẹn lè máa wà, ó lè máa mọ́ kó má lọ dọ̀tí aṣọ mi. Fún ìdí yẹn, mi kìí fẹ́ lo ọjà ààbò. Ṣùgbọ́n ìgbà tó yá, èmi náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi. Ijọ́ tí n bá tì wọ aṣọ funfun, màá mú aṣọ pélébé kan dání, màá fi ṣé jíkà, màá wá gbé ọjà ààbò yẹn lé. Ní ìtìyẹn mo mọ̀ pé ọjà ààbò wà fún ààbò mi, kò kọ̀ sí fún pé ká má jẹ́ kí ìjọba bínú, ká má ṣẹ̀ sí ìjọba. Ó wà fún ààbò, ààbò gbogbo wa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Seun lọ́pọ̀lọ́pọ̀, lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, nígbàwo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Mo rí ìkan nínú àwọn ọ̀rẹ́ mi ní ọdún tó kọjá. Níbi oṣù, oṣù, oṣù kejìlá àbí oṣù kọkànlá. Ó dàbẹ́ boya November or December ni mo kẹ́yìn rí ìkan nu àwọn ọ̀rẹ́ mi. Rí rí tà dé rí ra. Kì í ṣe wípé bóyá mo ń lọ kí-- mo fẹ́ lọ pàdé ẹni tó bá rán ṣọ, òun ló mú mi lọ sọ́dọ̀ ẹni tó rán aṣọ yẹn, ló jẹ́ ká pàdé. Èmi gẹ́gẹ́ bí ẹni kan ìgbà tí mò ń dàgbà, tí mo wà lọ́mọdé, mo fẹ́ràn ọ̀rẹ́ gan-an ni o. Mo fẹ́ràn kẹ́yan lọ́rẹ. Kó má tíì dí ọjọ́ Saturday bá yìí mo ti wá àwọn ọ̀rẹ́ mi lọ. Bí mi wá wọn lọ, lára wọn á wá mi wá. Nígbà yen mo fẹ́ràn ọ̀rẹ́ gan-an. Ká à ká máa kórawá kiri. Ìgbà tí mo wá wọ yunifásítì, ló wá di pé àwọn ọ̀rẹ́ tí mo wá ní, wọ́n wá jẹ́, àwọn tó pọ̀jù ní ọ̀rẹ́ mi wá jẹ́ àwọn ọmọ ta jọ wá kíláàsì kan náà. Ìgbà tó wá di pé mò ń ṣe masters ní yunifásítì, ló wá di pé ọ̀rẹ́ tí mo tún ní, ó tú dí ku si, ó wá di ku si Ṣùgbọ́n ìgbà tí mó wá di pé mo ṣe ìgbéyàwó, Mi wá wulẹ̀ kọ́ ọ̀rẹ́ mọ́ rárá, mi wá ọ̀rẹ́ mọ́. Àwọn ọ̀rẹ́ tí mo ní, orí ẹ̀rọ, orí ẹ̀rọ tẹlifóònù la ti máa ń sọ̀rọ̀. Orí tẹlifóònù la ti máa ń sọ̀rọ̀, la ti ń kírawá. Mi ò wá yan lọlé. Eyàn kan tó fẹ́ dàbí ọ̀rẹ́ sì mi, ṣùgbọ́n mi ò lè fi táratára pè lọ̀rẹ́ náà torí a jọ máa ń ṣiṣẹ́ ni. Nìkan ló sì wá mi wá torí iṣẹ́ ló pa wá pọ̀. Ó tún lọ́rẹ́ mi kàn na tí mo lọ kí níbi ọdún méjì sẹ́yìn. Ìdí tí mò ń fi wá lọ ní pé torí ọkọ ẹ̀ ṣaláì sì. Mí tí ẹ wá lọlé gan. Mo ní kí ó jẹ́ ká pàdé níbi lóde ni, níbi ta ti lè, ta ti lè tura ká. Torí mi ò fẹ́ wá kí níbi tí inú à ti bàjẹ́. Ìyẹn náà, mo wá lọ níbi ọdún méjì sẹ́yìn. Mi ò ń wá ọ̀rẹ́ o. Àwọn ọ̀rẹ́ tí mo dúpẹ́ lọ́wọ́ àwọn, àwọn onímọ̀ pé pé tan ṣe ẹ̀rọ tẹlifóònù àti ẹ̀rọ ayélujára. Torí mi náà ṣe ṣé, torí mi ò, mi ò kí, mi, mi ò ní ààyè láti máa wá ọ̀rẹ́ kankan mọ́. Mo gbájú mọ́ ilé ayé mi, mi fẹ́ wà lá. Torí mo ríi wípé ẹni tí ó bá kín kọ́rẹ́ jù, kòun ni wàhálà. Àwọn ọ̀rẹ́ dáadáa wà o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tó wà níta ní òde yìí, òde òní, ọ̀pọ̀lọpọ̀ wọn, wọn ò fẹ́ni fẹ́rẹ̀ẹ́. Ṣùgbọ́n àwọn tí mo ti mọ̀ tẹ́lẹ̀, nìkan mo sì ń bá ṣọ̀rẹ́. Mi ò, mo lè sọ wípé mi ò tíì ní ọ̀rẹ́ kankan lẹ́nu ìgbà tí mo gbéyà, ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ mi. Mi ò tíì ní ọ̀rẹ́ tuntun kankan. Àwọn ọ̀rẹ́ tí mo ti mọ̀ tẹ́lẹ̀ ni. Orí fóònù la de ti máa ń sọ̀rọ̀ tàbí ká kírawá lórí WhatsApp àbí lórí Facebook àbí lórí Instagram. Níì ta tí ń kírawá nìyẹn. Kò ṣẹlẹ̀ wípé a kí wá ní, Ọ̀rẹ́ mi mo fẹ́ wá kí ẹ o." Mi ò ráyè gbogbo ìyẹn, mi ń ṣe gbogbo ìyẹn mọ́. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ wípé bóyá wọn ní ṣíṣe, wọ́n lè pè mí pé. Àwọn ní ṣíṣe o máa wá." Tẹ́mi náà bá ní ṣíṣe mo lè pè wọn. Ṣùgbọ́n mi ò hun wá ọ̀rẹ́ lọlé. Mi ò hun pàdé ọ̀rẹ́ níbi kankan àfi tó bá di dandan tó jẹ́ ǹkan tí ó pọn dandan. Ìgbà mìíràn gan tó bá pọn dandan-- okay, ní ọdún tó kọjá mo pàdé àwọn ọ̀rẹ́ mi kaana nígbà tá lọ ṣe òkú ìyá ìkan nínú àwọn ọ̀rẹ́ wa. Ayẹyẹ ìkẹyìn fún ìyá ìkan nu àwọn ọ̀rẹ́ wa. Mo pàdé àwọn ọ̀rẹ́ mi mẹ́ta níbẹ̀. Ìyẹn ló jẹ́ ká pàdé. Mi ò, mi ò wá yan lọ. Ayẹyẹ ló jẹ́ ká, kó tó di ìgbà yẹn náà, èmi àtàwọn ọ̀rẹ́ mi náà a tún pàdé láyẹyẹ kan náà. Ọ̀rẹ́ wa kan ń ṣe ìgbéyàwó, a pàdé nbẹ̀, ayẹyẹ mo ti máa ń sábà pàdé àwọn ọ̀rẹ́ mi. Tàbí bóyá ǹkankan ṣẹlẹ̀ tó jẹ́ pé ó di dandan kí n rí wọn, mi ò ń wá ọ̀rẹ́ lọlé. Mi ò hun kò, orí, mi ò tí e-- ìgbà mìíràn gan mi ò hun pé ọ̀rẹ́ lórí fóònù torí mo gbájúmọ̀ ọ̀rọ̀ ilé ayé mi. Mí, míì kúndùn ẹ́ kí n máa wá ọ̀rẹ́ kiri. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Eṣẹ̀un lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe WiFi rẹ yára tó? Hhm. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti, láti sísọ wípé, eh, nínú ilé wa ń bíbàị́ WiFi táa máa ní tó jẹ́ ti different networks ó tó bi mẹ́ta sí mẹ́rin. Idi tó dẹ̀ fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé, tó'kọ mi bá ti lò kan, tó'kọ mi rí pé kò yára dáadáa, boya o yára lónìí kó yára lọ́la, ọkọ̀ mi tún lè padà rá mi. Tó bá ti tun rí pé iyen ò yára dáadáa, ọkọ̀ mi á tún rà mí. Ǹkan tó jẹ́ ká ní bi mẹ́ta sí mẹ́rin nínú ilé nìyẹn. A dẹ̀ máa ń lo WiFi fún ọ̀pọ̀lọpọ̀ ǹkan nínú ilé. A máa ń lò ó láti wo àwọn eré orí television, láwọn, àwọn, eh, lórí àwọn bíbí, eh, Internet TV, eh, eh, àwọn live streaming platform bí Netflix àti Prime àti YouTube. WiFi náà la máa ń lò láti wo eré àbí ǹkan táa bá fẹ́ wò lórí àwọn ibi tí mo dá rúkọ wọ̀nyẹn. Ṣùgbọ́n ìgbà mìíràn tó bá wá di pé èyan wa ń wò kò wa, àwòrán ò jáde dáadáa, ah, ó ti ń di wípé ó ti ń sún kẹrẹ nìyẹn. Ọkọ̀ mi náà dẹ̀ tún máa ń lò láti, eh, torí ọ̀pọ̀lọpọ̀, eh, láti bí ìgbà COVID yẹn ló di pé ọkọ mi máa ń ṣiṣẹ́ láti ilé kó tó wá di bí ọdún mẹ́ta sẹ́yìn, tó wa sọ fún wọn pé ókè o, kó ṣiṣẹ́ ọjọ́ mẹ́ta níbi iṣẹ́, kó ṣiṣẹ́ ọjọ́ méjì ní ilé, bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Tan bá dẹ̀ ti ṣiṣẹ́ nílé bẹ́yẹn, wọ́n ní láti máa bá àwọn òṣìṣẹ́ tó kú sọ̀rọ̀, àwọn alábàáṣì, àwọn-- kó má yára. Ó máa ń, ah, ó máa ń ṣẹlẹ̀ dáadáadáa. Ìgbà mìíràn wà, a lè máa lo WiFi kan lọ́wọ́ kó má ṣe dáadáa o. Tó bá yá kó bẹ́ẹ̀ sì, kó má, kó má yára mọ́. Tó bá tẹ̀tẹ̀ ṣẹlẹ̀, a tún sún sí WiFi mi, another network. A lè tún máa lo ìyẹn náà lọ, kí ìyẹn náà má tún ṣe, a tún ṣí síbò mi, a tún yí síbò mi. Ṣùgbọ́n ó máa ń ṣẹlẹ̀ nígbà mìíràn, tó jẹ́ wípé gbogbo àwọn network yẹn wọ́n ò ní jọ ṣiṣẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà. Ó máa ń ṣẹlẹ̀ dáadáadáadaa. Ìyẹn gan-an ló máa ń jẹ́ kí inú bí ọkọ mi bá, "Ah, kí ló dé? Ṣé gbogbo yín jọ ṣẹ̀ pàdé ni? Yẹn má jọ ṣiṣẹ́ dáadáa." Hmm, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo lè sọ pé yi'yára àwọn WiFi táa ní sílé. Ó ṣe é faradà. Kò ya-- kò yára jù, kò dẹ̀, kò dẹ̀ ṣe pé kó, kó ṣe rárá. A, a, ó ṣe é lò, ó ṣe é lò, ó ṣe é lò dáadáa. Ṣùgbọ́n ìgbà mí, eyán a kan rí pé ó tún sálọ, ìyẹn ò ní rí ló. Dé bí pé eyan máa sọ pé ó yára tàbí kó yára. Bó ṣe é máa ń ṣẹlẹ̀ nìyẹn. Ǹkan táa tí ó máa ń lo WiFi fún nínú ilé wa ni wípé, yàtọ̀ sí pé bí a fi ń wo eré lórí àwọn streaming platforms, a tún máa ń lò, a, yàtọ̀ sí pé ọkọ mi náà dẹ̀ fi máa ń ṣe ìpàdé. Òun náà ló wà, a, eh, ó sokù mọ́, eh, te, eh, ẹ̀rọ amómitutù wa. Ẹ̀rọ amómitutù táa ń mú sí fridge. A, a sopo mọ́, ó sopo mọ́ ẹ̀rọ amúlétutù wa táa ń mo sí AC. Táa bà sí ilé, a lè fi WiFi yẹn ká fi máa, ká fi ṣe, ká lè, ká, a lè fi control àwọn, eh, eh, ẹ̀rọ amómitutù wa àti ẹ̀rọ amúlétutù. Irú ẹ̀rọ amúlétutù yẹn sì, a lè fi WiFi yẹn ká fi tànlẹ̀ ká tó délé. Ki ilé lè tutù ká tó délé. Ki ilé ká má wọlé, kó wá di pé ilé gbóná. Hhm. Òun dẹ̀ la tó ń lò lórí fóònù wa. Mo wàrí wípé, WiFi yẹn máa ń yára lórí fóònù ju lórí kọ̀m̀pútà lọ nígbà mí, kì í ṣe gbogbo ìgbà o. Ìgbà mìíràn wà, a lè fẹ́ lò lórí television àbí lò lórí kọ̀m̀pútà, káwọn WiFi yẹn kó má gbera dáadáa, kó má yára dáadáa. Ṣùgbọ́n lórí fóònù, ó máa ń yára. Ó máa ń yára lórí fóònù. Ǹkan tí mo lè sọ nìyẹn. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ìbéèrè náà ni ṣe WiFi rẹ yára tó? Hmm, ó ń gbìyànjú níwọn bá wọn. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń mu òògùn lójoojúmọ́? Bẹ́ẹ̀ni, mo ní òògùn tí mò ń lò lójoojúmọ́ ní àsìkò yìí. Bẹ́ẹ̀ni, mo ní òògùn tí mò ń lò lójoojúmọ́ ní àsìkò yìí. Ǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ti ń wójú ọlọ́run fún ọmọ fún bí i ọdún mélòó kan. Mo dẹ̀ ti lọ rí dókítà, mo ti ṣe oríṣìíríṣìí àyẹ̀wò. Dókítà dẹ̀ fún mi ní àwọn òògùn kan tí mo lè máa lò. Òògùn náà ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo máa ń lo ẹyọ kan lójoojúmọ́. Ó tún ní òògùn kan tí màá ń lò, ìyẹn òun ṣe òògùn tí mo gbà lọ́dọ̀ dókítà. Àwọn, ẹ́, àwọn dókítà ò fẹ́ kí wọ́n pè ní òògùn, ṣùgbọ́n mi ò mọ nǹkan tí mo lè pè é. Òun làwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní supplement. Mo máa ń lò lójoojúmọ́. Ó dára fún ìlera ara mi gẹ́gẹ́ bí obìnrin. Mo máa ń lo ẹyọ kan lójoojúmọ́ yàtọ̀ sí òògùn tí dókítà ní kí màá lò lójoojúmọ́, mo tún máa ń lò ìyẹn náà lójoojúmọ́. Mo lè lẹ ẹyọ kan, mo lè lo méjì fún ìlera ara mi. Mo ní ìmọ̀ wípé, mo mọ̀ wípé àwọn dókítà máa ń sọ pé kò dára kí ènìyàn máa lo òògùn lójoojúmọ́. Òògùn tí ó bá ti jẹ́ òògùn dókítà, tí òun ṣe pé dókítà ló sọ fún mi kí n lò lójoojúmọ́, mi ò kí ń lò o. Ikeji tí mò ń lò tí mo ní ó dára fún ìlera ara, ìler ara, ìlera ara, òun làwọn olóyìnbo ń pè ní supplement. Supplement yẹn ó ní àwọn èròjà tó ṣàrà lóre, àwọn èròjà tó yẹ kó wà nínú oúnjẹ tí à ń jẹ lójoojúmọ́. Tó, ó lè ṣẹlẹ̀ pé ó wà nínú oúnjẹ tí à ń jẹ, ó dẹ̀ lè má sinmì, ṣùgbọ́n tí ẹ̀yin ò bá ti ń lo supplement yẹn, ìyẹn ló máa ń ṣe, ló máa ń ríi wípé òun ń jẹ́ kí àwọn èròjà tí ara nílò kó wọ inú ara. Mo ti e rí ká wípé tí dókítà ò bá ti kọ òògùn fún ẹeyan, kí eeyan má máa lo òògùn ẹ lójoojúmọ́ torí ó lè ṣe jàm̀bà fára, fún ara. Fún àpẹẹrẹ irú òògùn bíi paracetamol, àwọn ènìyàn rò pé a ṣẹ̀ bọ òògùn ẹ̀fọ́rí lásán ni, òògùn ara ríro lásán ni. Tí ẹ̀eyan bá ń lò lójoojúmọ́ ó lè fa jàm̀bà sí àgọ́ ara ènìyàn. Kò dára rárá. Mì, torí igbà míiran tó bá ṣẹlẹ̀ pé orí ń fọ́ mi, mo le lọ sùn. Mo lè mu omi kí ń sùn, orí yá dẹ̀ lọ. Tí bá rí pé a, mo ti lo òògùn ẹ̀fọ́rí nínú ọ̀sẹ̀ yìí, tó bá ṣẹ pé orí yẹn tó fọ́ mi lọ́sẹ̀ yìí mi ò ní lò mọ́. Màá ya lọ lo, màá ya lọ mu omi, màá dẹ̀ sùn. Tí bá fi má jí, ara mi a ti jí pépé torí mi ò fẹ́ kí ó di wípé màá máa lo òògùn ẹ̀fọ́rí lójoojúmọ́. Àwọn dókítà náà ò dẹ̀ ní kò dára fára. Àwọn ènìyàn kàn dẹ̀ ń lo àwọn òògùn lójoojúmọ́ láìmọ̀, láìmọ̀ iṣẹ́ tó ń ṣe lára. Ó ṣe pàtàkì kí ẹ̀yin mọ̀, kí ẹ̀yin mọ nǹkan tó gún le fà ṣẹ́yàn lára tàbí kí ẹ̀yin sọ fún dókítà yẹn kí ẹ̀yin tó bẹ̀rẹ̀ sí ní lo òògùn. Ó ní ìtàn kan tí mo gbọ́, bàbá kan, ẹ̀yìn máa ń dùn bàbá yẹn. Bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí lọ ra òògùn ara ríro kan tí bàbá yẹn bá ti lò, ẹ̀yìn dídùn yẹn á lọ. Bí bàbá yẹn ṣe kúún kúún lo òògùn yẹn lójoojúmọ́ nìyẹn. Ó ṣe é dí pé kíndìnrín bàbá ó padà ní jàm̀bà, ó padà bàjẹ́ débi pé wọ́n wá nílò láti yọ kíndìnrín ẹlòmí fún bàbá, bàbá tí mò ń sọ yìí. Ǹkan tó wá ṣẹlẹ̀ tó wá, àwọn, ẹ́, dókítà padà wá wò pé kí ló lè fa ẹ̀yìn dídùn fún bàbá yẹn. Wọ́n wá rí wípé bàbá yẹn nílò, ẹ́, iṣẹ́ abẹ láti tún ẹ̀yìn rẹ̀ tò. Ṣùgbọ́n bàbá yẹn ò mọ̀, bàbá yẹn ló ń lo òògùn lójoojúmọ́ lójoojúmọ́ títí tó gún yẹn ṣe ṣe jàm̀bà fún kíndìnrín rẹ̀, kíndìnrín rẹ̀. Nítorí irú àwọn, ẹ́, ìròyìn báyìí, irú àwọn ìtàn báyìí, gbogbo wa a gbúdọ̀ ṣọ́ra lórí ká má lóògùn lójoojúmọ́. Kí dókítà ò bá ní ká má lò lójoojúmọ́ ká má lò. Irú òògùn tí mò ń lò lọ́wọ́ ń sì tí dó-- tí ò bá yẹ pé dókítà ló ní kí màá lò lójo-- mò ò lè má lò lójoojúmọ́ lójoojúmọ́. Mo lérò pé mó dáhùn ìbéèrè tó wà lórí fọ́nrán yìí dáadáa. Ìbéèrè orí fọ́nrán yìí ni, ṣe o máa ń mu òògùn lójoojúmọ́? Mo lérò pé mó dáhùn rẹ̀ dáadáa. Ẹ̀ṣẹ̀ ọ́n lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, "Nígbàwo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ?" Mo máa ń sábà ṣe ìmọ̀tótó inú ilé ní ọjọ́ kìíní ọ̀sẹ̀. Mo dẹ̀ máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀. Ayafi tó bá yẹ pé bí ara mi ò yá tàbí bí ò sí nílé ni mo lè máa ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀. À, mo fẹ́ràn láti tún ilé ṣe. À, àwọn ọ̀nà tí mo jẹ̀ máa ń gbà láti ṣe ìmọ̀tótó nínú ilé mi ni wípé mo máa gbálẹ̀, mo máa yọ jàǹkárí wọ, mo máa nu àwọn eruku, eruku tó wà lára, bí i lára ṣẹ́ẹ̀fù, lára ìjókòó, lára tábìlì, lára tẹlifíṣàn, àwọn-- lára àwòrán. Màá, màá yọ gbogbo àwọn, màá nu gbogbo àwọn eruku yẹn. Màá nu wọ́n kúrò. Màá, má-- yàtọ̀ sí pé mo tún máa-- eh, yàtọ̀ sí pé mo ti gbálẹ̀, mo ti yọ jàǹkárí wọ, màá fi omi, màá fi nu ilẹ̀, omi ọṣẹ, màá fi nu ilẹ̀ kí gbogbo ibi tí idọ̀tí bá wà nílẹ̀ kó le mọ́ tónítóní. Màá tún kọjá sí ilé ìgbọ̀nsẹ̀. Màá fọ, màá fọ ara ògiri, màá fọ nǹkan tí a máa ń jókòó sí láti ṣe ìgbọ̀nsẹ̀. Màá fọ ilẹ̀, màá fọ síǹkì tó wà ń bẹ. Màá kọjá sí ilé ìdáná, màá nu ilẹ̀ ilé ìdáná náà, màá fọ gbogbo abọ́ tó wà ń bẹ. Màá fọ inú síǹkì tó wà nínú ilé ìdáná. Màá rípò mọ́ dáadáa gbogbo àwọn nǹkan tó bá ní eruku ní ilé ìdáná náà. Màá nu wọ́n kúrò. Àwọn ọ̀nà tí mo máa ń gbà láti tún inú ilé mi ṣe ni yẹn. Ìgbà tí mo mọ̀ pé mo tún máa ń tún ilé mi ṣe yàtọ̀ sí ọjọ́ kìíní ọ̀sẹ̀, mo máa ń-- tó bá ṣẹlẹ̀ pé bí a mo gbọ́ pé àlejò ń wá mi bọ̀, pé àlejò ń wá mi bọ̀, wá wá bọ̀ nílé, ìbá àjọ̀mọ́ kékeré, ìbá àjagba, màá tún lo àǹfàní yẹn láti tún, tún inú ilé ṣe. Ṣùgbọ́n mo lè máa tún ṣe bí mo ṣe máa ń tún ṣe ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Bí mo ṣe máa ń tún ní, tún ṣe ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yẹn, wọ́n la wọ́n lórí ìbọn pé ni deep cleaning. Èmi, èmi kì í tún ṣe tó yẹn nítorí pé nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé tálèjò máa ń wá mi bọ̀. Nítorí pé mo máa ń, mo ti máa ń tún inú ilé ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀, kò ń jẹ́ kí ilé dọ̀tí ju. Tí mo bá gbọ́ pé àlejò ń bọ̀, tálèjò bá kàn ń bọ̀, mo kò lè gbálẹ̀ kí n yọ eru-- kí-- tí eruku, eruku bá wà níbi kankan nínú ilé kí n nu. Tìẹ̀ màá wá kọjá, lẹ́yìn yẹn màá wá kọjá sí ilé ìgbọ̀nsẹ̀ tó wà fún àlejò. Ilé ìgbọ̀nsẹ̀ yen gan tẹ́lẹ̀ kó má jọ kó dọ̀tí. Màá fọ, màá fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Màá wo bí a kò ṣe jàǹkárí wọ́ nbẹ. Màá nu-- tó bá níbi tí eruku ó wà ń bẹ, màá nu. Màá ṣa ṣe amọ́ni tónítóní bí mo ṣe máa ń ṣe ni yẹn. Àlé-- mi ò fẹ́ kí àlejò wá mi wá ilé kí ó wàrí pé inú ilé mi dọ̀tí. Mi ò fẹ́ ẹ̀ yen rárárárá. Mi ò fẹ́ ẹ̀. Ko n ṣe nǹkan tí ó máa mú inu mí dùn. Nítorí ìdí yẹn, tálèjò bá ti ni wọ́n ń bọ̀ báyìí, à, màá tún lè ṣe. Ilé gbọ́dọ̀ wà létólètó. Ilé gbọ́dọ̀, ilé gbọ́dọ̀ mọ́ tónítóní. Ó gbọ́dọ̀ mọ́. Mi ò fẹ́ ìdọ̀tí. Agaga ilé ìgbọ̀nsẹ̀ àlejò yẹn, à, ó gbọ́dọ̀ mọ́. Ko gbọ́dọ̀ sí í dọ̀tí ń bẹ rárá. Àlejò yẹn ọkàn rẹ̀ gbọ́dọ̀ bá àlè pé, "À, ilé yìí niiti, ilé yìí àwọn tó ń gbé nínú ilé onímọ̀tótó ni wọ́n." Ara ọ̀nà tí mo máa ń gbà niyen. Màá tún kọjá sí ẹnu ọ̀nà ilé. Kì í ṣe inú ilé nìkan ni mo máa ń tún ṣe. Ẹnu ọ̀nà ilé mi gan gan. Màá túbẹ̀ ẹ́ náà ṣe, màá gbá, màá fún mí nu. Mo máa ń ṣe ẹ̀ náà nítorí mo fẹ́ kí inú ilé máa mọ́ tónítóní, kó má sì í dọ̀tí. Ọ̀nà mìíràn tí mo tún máa ń gbà tún ilé ṣe ni mo máa ń kó àwọn aṣọ ìdọ̀tí tó bá wà nínú ilé, mo máa lọ fọ wọn nínú ẹ̀rọ tó ń fọṣọ. Tó bá jẹ́ aṣọ funfun, mo lè fọ̀wọ́ fọ̀ kí n kọ̀ fọ̀wọ́ fọ̀ díẹ̀ kíi n tó dà á sínú ẹ̀rọ. Ọ̀n-- èmi náà ò ní ìgbàgbọ́ pé fífo aṣọ yìí ó níí ṣe pẹ̀lú kí ilé mọ́. Nítorí tí ọba ká aṣọ ìdọ̀tí sínú ilé, ó máa ń jẹ́ kí inú ilé rùn. Àwọn èèyàn kọ̀ọ̀kan kì í mọ̀ ní. Ta aṣọ ìdọ̀tí bá ti wà nílé, inú ilé yẹn náà ó lè máa rùn. Nítorí ìdí yẹn, mo gbọ́dọ̀ kó àwọn aṣọ tó, ìdọ̀tí tó wà nínú ilé kí n lọ fọ̀ wọ́n kí ilé lè ní òórùn tó dára. Mo lérò wípé mo dá ìbéèrè yìí dáadáa. Ìbéèrè náà ni, "Nígbàwo ni o máa ń ṣe ìmọ̀tótó ilé rẹ?" Mo lérò wípé mo dá ìbéèrè yìí dáadáa. Mo sọ wípé ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe, eh, ìmọ̀tótó ilé mi. Mo lérò wípé mo dáhun ìbéèrè yẹn bẹ́ẹ̀ ṣe fẹ́. Ẹ ṣeun lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fónù yìí ni, ṣe o máa ń gbé àpò ẹ̀yìn? Mi òún sábà gbé àpò ẹ̀yìn, ṣùgbọ́n mo ní àpò ẹ̀yìn ẹyọ kan, tí n bá dẹ̀ lọ ìrìnàjò ni màá ń gbé. Tí n bá jẹ̀ fẹ́ gbé, ó lójú ibi tí mo ti máa ń gbe gbé nítorí wípé kó má ṣẹlẹ̀ pé mo gbé àpò ẹ̀yìn táwọn èèyàn máa wá tọwọ́ bọ àpò ẹ̀yìn yẹn, táwọn ò lè máa tọwọ́ bọ, tó máa jí nǹkan. Mò ń sọ̀rọ̀ nípa, eh, mo sọ̀rọ̀ báyìí nítorí ibi tí mò ń gbé, mò ń gbé ní ìlú Èkó, lórí lẹ́dẹ Nàìjíríà. Tí èèyàn bá ń jáde, tí ò bá gbé ọkọ, tí ò wọnú ọkọ, èèyàn gbúdọ̀ sọ́ra gidigidi gan ni tí ó ń ṣe pé bóyá èèyàn gbọ́kọ̀ jáde. Nítorí pé àwọn olè, àwọn ọmọ òle, wọ́n lè tọwọ́ bọ àpò èèyàn. Ẹ̀ẹ̀kan tí mo mọ̀ pé mo gbé àpò ẹ̀yìn jáde fún rara mi tí ó ń ṣe pé bóyá mo wà nínú ọkọ. Mo gbé àpò ẹ̀yìn síwájú mi ni o. Mo gbé sí, mo gbé, mo gbé kọ́wájú mi. Ẹ̀yìn dẹ̀ ló yẹ kí n gbé kọ́. Mo gbé kọ́wájú mi torí mo mọ̀ wípé àwọn ọmọ òle, wọ́n lè bẹ̀rẹ̀ sí ní tọwọ́ bọ àpò ẹ̀yìn láti mú nǹkan tí, tí ó ń ṣe tiwọn jáde. Fún ìdí yẹn, àwọn àpò kéékèèké tó máa ń ní apá gígùn ni mo máa ń gbé. Màá gbé kọ́run, màá wá, màá wá sun síwájú mi. Irú àpò yẹn, à, ẹni tó bá máa ń sọ pé òun fẹ́ jalè, òun fẹ́ mú nǹkan bẹ, a tí ra ká. A tí ra ká gidigan. Torí ẹ ni mò ṣe máa ń gbé àpò tí mo lè gbé kọ́run, tí mo lè gbé síwájú. Ó tẹ́ ti ṣẹlẹ̀ rí wípé ìgbà tí mo wà nílé ẹ̀kọ́ yunifásítì, mo lọ sí ọjà lọ́jọ́ kan. Mo lọ, mo, eh, mo lọ lọ́jọ́, mo jáde lọ́jọ́ kan, mo kọ́kọ́ lọ, eh, gbé ọjà, mọ́mì mi fẹ́ ta nǹkan fún èèyàn kan, mo wá lọ gbé ọjà ẹ fẹ́ni yẹn. Ẹniyàn wá fún mi lówó, ó wá fò òwo yẹn sínú àpò mi. Ìgbà yẹn, àpò tí mo máa ń gbé, àwọn àpò tí èèyàn gbé kọ́ ẹgbẹ́ ni, ní ọdún yẹn. Mo máa ń, ìgbà ẹ mi nígbà gbọ́ pé àwọn àpò alápá tí ń rín gígùn, wọ́n máa ń gbé kọ́wájú yẹn, wọ́n máa ń, tí èèyàn máa gbé kọjá lórí èjìká tí wọn gbé síwájú. Mo máa ń lérò wípé, à, báàgì ayé àtijọ́ ni àwọn báàgì yẹn, pé báàgì tó ń gbé ṣẹ́gbẹ́ gangan ni báàgì ayé ìsin. Mì óò mọ̀ pé, hmmm, mo tàn rà mi ni. Ọjọ́ yẹn bí mo sá ṣe lọ gba owó lọ́wọ́ oníbàárà ìyá mi, gbá mo kúrò mbẹ mọ̀ wá kọjá sọ́jà torí mo fẹ́ ra àwọn nǹkan kan fún ara mi. Bí mo ṣe dé ọjà yẹn ni, ọjà yẹn dẹ̀ jẹ́ ọjà tí èrò pọ̀ sí. À, mo sá ń wò. Ẹ̀mí yẹn pọ̀ sọ fún mi pé, "Yẹ àpò, àpò ọwọ́ ẹ ò." Bí mo ṣe yẹ owó bá mi rí pé ẹnìkan ti gbé búlédì lè ó. Ó ti gé àpò yẹn. Ṣùgbọ́n Ọlọ́run ò tí ì jẹ́ kí ènìyàn gé àpò yẹn dé ibi tí owó wà. Bí mo ṣe rí báyìí, mo wá sá kúrò nínú ọjà yẹn. Mo wá lọ báǹkì tó súnmọ́ tó sí ọjà yẹn. Ilé-ìfowópamọ́ tó súnmọ́ tó sí ọjà yẹn. Mo lọ gbé àpò mi sínú, eh, àwọn bí kó ló tán ṣe tí èèyàn lè gbé ẹrù èèyàn sí. Mo wá lọ gbé báàgì mi síbẹ̀, mo wá tipa. Mo wá mú kọ́kọ́rọ́ kúrò. Owó tó wà nínú báàgì yẹn gan, mo wá, owó tí mo fẹ́ lọ ná nínú ọjà, mo wá mu owó yẹn dání sí ọwọ́. Pé kò sá à lè ṣẹlẹ̀ kí ẹnìkankan rí mi pẹ̀lú owó lọ́wọ́ kó wá lọ́ mi lọ́wọ́ wà. Kò ṣe ṣe. Ìgbà ẹ, mo sá lọ ra gbogbo nǹkan tí mo fẹ́ rà. Mo ṣẹ wá padà sí ilé-ìfowópamọ́ yẹn, mo lọ gbé báàgì mi níbẹ̀. Ọjọ́ yẹn mo fi mọ̀ pé àwọn báàgì ẹlẹ́gbẹ̀ ò ṣe, kò dára láti gbé nínú ọjà. Mo wá wò wípé kó wá jẹ́rú báàgì ẹlẹ́yìn ni mo gbé ni, àá, wọ́n á ti jí gbogbo ẹrú tó wà nínú báàgì yẹn tán kí n tó mọ̀. Torí ó sì jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ló jẹ́ kí n mọ̀. Ṣùgbọ́n báàgì tó dára jù látìlò ni báàgì tí èèyàn máa ń gbé kọjá lórí èjìká. Àwọn báàgì olókùn, olókùn tí ń rín tó kù wọ́n máa gùn. Èèyàn á gbé kọjá lórí èjìká, èèyàn á gbé báàgì yẹn síwájú. Irú báàgì yẹn kò lè ṣẹlẹ̀ pé wọ́n jí owó èèyàn níbẹ̀. Láíláí kò lè ṣẹlẹ̀. Mo lérò wípé mo dá ìbéèrè dáadáa. Ìbéèrè náà ni ṣe o máa ń gbé àpò ẹ̀yìn? Mi òún sábà gbé àpò ẹ̀yàn. Ǹjẹ́ ó lè jẹ́ kí n gbé tó bá yẹ pé ọkọ̀ ló ń gbé mi jáde láti ilé, nǹkan ló lè jẹ́ kí n gbé. Yàtọ̀ sí yẹn, ǹkan tó bá jẹ́ jẹ́ kí n gbé, màá gbé kọ́wájú mi ni o. Mi ò ní gbé kọ́ ẹ̀yìn nítorí pé wọ́n pẹ̀lápọ̀ ẹ̀yìn, torí mi ò ní fẹ́ kí owó sọnù àbí kí dúkìá mi kankan sọnù. Ẹ ṣeun lọ́pọ̀lọ́pọ̀. Mo lérò wípé mo dá ìbéèrè dáadáa. Ẹ ṣeun.